Tí n bá wà nínú ọkọ̀ tàbí tí n ba n jáde tí mo wọ ọkọ̀, mo máa ń gbọ́ orin ní orí fóònù mi tàbí kí n máa wo fídíò tí ìrìnàjò náà bá gùn púpọ̀. Gbogbo ìgbà tí n bá fẹ́ rìnrìn àjò, mo maa n make sure pé earpodù mi wà ní etí mi tí mo sì fi ń gbọ́ orin.

Báwo ni o ṣe máa ń yan ohun tí o máa ń wọ̀ ní àárọ̀, tí n bá ti jí ní àárọ̀, tí n bá ti tó bá jẹ́ pé mò ń lọ ilé ìwé, aṣọ ilé ìwé ni màá wọ̀, tó bá jẹ́ pé mò ń lọ ibi iṣẹ́, mò máa wọ aṣọ ibi iṣẹ́, to ba je pe mo maa wa nile ni, àbí mo fe jáde lo si ibìkan, aṣọ to ba wu mi ni maa wo.

Àwọn ọmọ kan báyìí tí wọ́n wá láti ìlú òkè ni a jọ ṣe iṣẹ́ kan ní company kan ní ìgbà kan. Iṣẹ́ tí a ṣe náà ni pé a ṣe, à ń bá wọn ṣe gbogbo ibi tí wọ́n ṣe window si, à ń bá wọn fi gíláàsì síbẹ̀.

Oúnjẹ tí mo máa ń yàn fún àwọn ọmọdé, ó jẹ́ oúnjẹ tí wọ́n bá fẹ́ràn to je pé ó rọrùn fún wọn láti jẹ àti oúnjẹ tí wọ́n bá fẹ́ràn jù, ohun ni mò maa ń fún wọn. Ni ọ̀pọ̀ ìgbà, àwọn ọmọdé fẹ́ràn láti máa jẹ ìrẹsì torí pé ìrẹsì ni oúnjẹ ti ó popular jù.

Tí bá n ṣiṣẹ́ ní ojú ẹ̀rọ, tí bá rí pé ó ti ń rẹ̀ mí díẹ̀díẹ̀, mo máa gba ààyè díẹ̀ láti lọ sinmi. Mo maa n simi bi iseju bi iseju marundinlogbon. Tí n bá ti sinmi díẹ̀, màá tun padà sẹ́nu iṣẹ́ mi. Ẹ̀ẹ̀mejì náà ni mo máa ráyè sinmi.

Gbogbo ìgbà ni ọkàn mi máa ń balẹ̀ torí mi ò kí ń ká yà mí sókè lórí nǹkan tí ó bá ju agbára mi lọ. Torí pé mo mọ̀ pé ó ju agbára mi lọ, kò sì si nǹkan tí mo lè ṣe sí i. Ọlọ́run nìkan náà ni ó lè ràn mí lọ́wọ́. Tí bá ti wà ní irú situation bẹ́ẹ̀, màá fà gbogbo ẹ lẹ́ Ọlọ́run lọ́wọ́.

Ibi tí mo fẹ́ padà síi? Mo fẹ́ padà síi àsìkò tó jẹ pé mi ò ní problem kankan, kò síi gbèsè kánkan lọ́rùn mi, kò dẹ̀ síi wàhálà lilo ayé yìí, mo fẹ́ padà.

Lọ́pọ̀ ìgbà ní ọ̀sán, mi ò kí ń jẹun ni sábà jẹun ní ọ̀sán. Ṣùgbọ́n bí n bá máa jẹun ní ọ̀sán ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń jẹ ìrẹsì tàbí kí n mu gààrí àti ẹ̀pà pẹ̀lú kúlíkúlí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ìrẹsì ni ó máa ń pọ̀jù nínú oúnjẹ tí mo bá jẹ lọ́sàn-án.

Moinmoin àti àkàrà jẹ́ oúnjẹ àárọ̀ ní ilẹ̀ Yorùbá àti ní àwọn apá kan ní òkè Ọ̀yà. A máa ń ṣe moinmoin àti àkàrà pẹ̀lú ẹ̀wà. A máa ń fi ẹ̀wà ṣe moinmoin, a máa ń fi ẹ̀wà náà ṣe àkàrà. Ṣùgbọ́n tí a bá lọ lò ẹwà ní ẹnu èrò, a ní láti sọ fún ẹni tí ó bá wa lọ pé, moinmoin la fẹ fi ṣe tàbí àkàrà kí ó lè bá a mọ bí o ṣe máa lọ.

Ohun tí ó bá ṣẹlẹ̀ tó bá jẹ́ ohun tí ó lè pani lẹ́rin iyen máa ń mú mi rẹ́rìn. Ànd then, ìgbà mí wà tó jẹ́ pé kò sí ǹkankan tó ṣẹlẹ̀ tí bá kàn rántí àwọn ǹkan dáadáa dáadáa tí ó ti ṣẹlẹ̀ sí mi bí àwọn ǹkan tí ó pani lẹ́rìn tí ó ṣẹlẹ̀ sí mi máa kan bù ṣẹ́rìn-ín.

Kọ̀m̀pútà tí mo ní jẹ́ kọ̀m̀pútà kékeré fún àwọn ọmọ ilé-ìwé tí ò sí ní agbára púpọ̀ láti fi lè ṣe iṣẹ́ tí ó lágbára jù. Kọ̀m̀pútà mi, ó jẹ́ kọ̀m̀pútà ilé-iṣẹ́ HP.

Mo máa ń tọ́jú àwòrán mi tó bá jẹ́ paper sí ìpamọ́ tó dúró ní ìdáàbòbò. Ṣùgbọ́n tí ó bá jẹ́ orí ẹ̀rọ ibamínisọ̀rọ̀ mi lò wá, mo máa ń kó wọn sí orí ayélujára kí wọ́n máa ba sọnù. Ìgbà tí mo máa ń wò wọ́n.

Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí bàbá mi kú, torí pé kò kọ́kọ́ jẹ́ ò, ko kọkọ dàbí òótọ́ sí mi. Ó kọ́kọ́ dàbí àlá ni pé, irọ́ ni pé kò ṣẹlẹ̀. Ṣùgbọ́n ní ìgbà tí oya tí mo rí, tí mo rí pé a tóotọ́ ni bàbá yi ti kù ni mo wá bú ṣẹ́kún.

Mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé ọkọ̀ òfurufú. Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé inú ọkọ̀ òfurufú? Rárá o, mi ò kò fẹ́ràn láti jókòó sí ilẹ̀ fèrèsé. Mo fẹ́ràn láti jókòó sórí àga kí n sì dé e seat bet mi lórí ọkọ̀ òfurufú.

Bẹ́ẹ̀ni, mo maa ko ìwé pẹ̀lú owo. Mo máa ń kọ ìwé, paàpá julò ọjọ́ tí n bá ní iṣẹ́ tí iṣẹ́ àmúrelé láti ilé ìwé, tí n bá ti dé ilé, mo máa ń jókòó máa sì kọ gbogbo rẹ̀ pẹ̀lú ọwọ́.